Well, ní ibi iṣẹ́ wa yí, thirty days working day, thirty working days la máa ń ní fún annual leave wa. So, ọjọ́, ọjọ́ thirty la máa ń ní and ọjọ́ yẹn a kì n ka weekend mọ́. So, tọ bá jẹ́ pé a máa ń ka weekend mọ́ ni, ìbá kan jẹ́ thirty days only. So, a kì n ka weekend mọ́, táa bá ka weekend mọ́, ó máa wọ nǹkan bíi thirty-eight days. So, báa ṣe ń calculate ọjọ́ annual leave wa nìyẹn.

Oúnjẹ tí èmi ń retí ní àkókò kọọ́kan, òun ni àmàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú tí wọ́n ṣe ní abùlà. Irú oúnjẹ tí èmi máa ń retí nìyẹn nígbà kọ̀ọ̀kan torí o ṣòro láti se irú oúnjẹ èmi ò mọ̀ ọ́ sè. Ní gbogbo oúnjẹ tí mo mọ̀ ọ́n sè, mo mọ àmàlà ró àmọ́ mi ò mọ ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú ń sè. So tí mo bá fẹ́ jẹ́, restaurant ni mo ti ń jẹ and restaurant tó ń dẹ̀ ti ń ṣe irú oúnjẹ yẹn, tó ń ti ń ta a kò sí ní agbègbè ibí yìí. So mo máa ń retí iru oúnjẹ yìí lekookan.

Nípa tí jíjòkó síta ní àṣálẹ́, a máa ń ṣe dáadáa níbi tá wa yìí. Ní ìgbà tí wọ́n bá ti múná lọ ní alé tí o rú dẹ́ wá nù ilé, mo máa jáde síta tí mo máa jókò síta. Àwọn neighbour mi, àwọn náà máa jáde síta táa máa nìta. Ìgbà mi a maa n tan phone wa, a maa n check àwọn update ere to n gba torí football lovers ni gbogbo awa ọkùnrin ta wa ni compound yìí. A máa wo update, a máa sọ̀rọ̀ nípa ìròyìn ǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú, ǹkan tó ń ṣẹlẹ̀ ní politics, gbogbo ẹ̀pà táa la máa ń sọ nígbà táa bá ti jáde táa jókò síta ní àṣálẹ́.

Ọ̀rẹ́ tó tó ṣe ẹni tó jẹ́ ẹni pàtàkì tó máa ń wà ní délé. Wọ́n ní ọ̀rẹ́ tí ò bá wà yàn délé kì í ṣọ̀rẹ́ dáadáa. So, ọ̀rẹ́ tó tó, ọ̀rẹ́ tó máa ń wà yàn délé ni, ọ̀rẹ́ tó máa ń béèrè èèyàn délé ni. Tí ó bá ti ẹ béèrè èèyàn délé, ó máa ń pè èèyàn. So, ó ye kí àwa náà ka jẹ́ ọ̀rẹ́ tó tó fún ẹlòmíì bí ẹlòmíì náà ṣe máa jẹ́ ọ̀rẹ́ tó tó fún wà níyẹn. Ọ̀rẹ́ tó tó ni ọ̀rẹ́ tó jẹ́ pé nǹkan máa ṣẹlẹ̀ tí wà á le pè é, tí wà á sọ nǹkan fún un pé, "à, nǹkan báì báì ni mò ń face o. Nǹkan báì báì ló ń ṣẹlẹ̀ ní sàkání mi o." Tó dẹ̀ máa gbà ẹ ní àmọ̀ràn. Ọ̀rẹ́ tó tó ni ẹni tó jẹ́ pé wà á pè wà á sọ̀rọ̀ fún pé, "à, ẹ wọ́ mo broke báyìí o. Mo ní ìdí òwò báyìí." Ta á fún ẹ lówó ta á-- anytime tó bá ti rí ko da padà. So, ọ̀rẹ́ tó tó máa ń ṣe ìrànlọ́wọ́ dáadáa fún èèyàn. Ọ̀rẹ́ toto ni ẹni ti jo pe wo le so asiri ti ènìyàn le so asiri e fún to de mo pe o ma bo ni asiri. So, àwọn ẹni tí wọ́n ń pè ní ọ̀rẹ́ tó tó ni yẹ́.

Lóòótọ́ àkókò kan wà tó jẹ́ pé mo máa ń jẹun níta ilé. Àmọ́ ìgbà yẹn, ìgbà tí mo wà kékeré ni. Ìgbà yẹn tá bá ti s'oúnjẹ tán, tí mọ̀mi bá ti s'oúnjẹ tán, ti won ń bu oúnjẹ wa, èmi máa lìke. Kí n ti ẹ́ ń ṣèmi nìkan, èmi pẹ̀lú àwọn àbúrò mi àti ẹ̀gbọ́n mi. A máa láìkì àti gb'oúnjẹ wa jáde síta ká máa jẹun, níwájú àwọn onígbágbépọ̀ wa. A máa ń ṣe ìyẹn dáadáa. Àmọ́ tí daddy wa bá ti wà nílé, à a to bẹ́ẹ̀ la ti ṣe bẹ́ẹ̀. Àmọ́ nísìínyi, mi ò, mi ò, mi ò ti lè try ẹ̀ pé kí, kí, kí ìyàwó mi gbé oúnjẹ fún mi kí n wá jáde síta kí n máa jẹun. No, iyen ò kí ń ṣẹlẹ̀ mọ́ nísìnyí mo.

Mo máa ń wojú àwòrán nígbà mi ò lé, mi ò lé ká ìgbà tí mo máa ń wojú àwòrán. Ìgbà tó bá ti wù mí ṣáá lóòójọ́ ni mo máa ń wojú àwòrán. Ó lè jẹ́ ìgbà mẹ́ta, ìgbà mẹ́rin. Ìgbà tó bá wù mí ni mo máa ń, ni mo máa ń wò ó. So mo kà ń wò ó ni bó ṣe wù mí. Kì í ṣe pé mo ní specific time kan tí mo, tí mo sọ pé, ẹ̀re n báyìí báyìí ni màá máa wo ojú àwòrán.

Ní tòótọ́, oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù December. Torí oṣù December ni oṣù tó jẹ́ pé bonus máa ń wá, salary máa ń tètè ń wá, wọ́n dà máa ń fún wa ní ẹ̀bùn níbi iṣẹ́. Àmọ́, lẹ́ẹ̀ínì oṣù December, àwọn oṣù mí tí mo tún fẹ́ràn òun ni February. Torí February máa ń tètè ń tán, wọ́n máa ń pè ní blessed month. February máa ń tètè ń tán. Àndẹ̀, mo tún like April. April ni oṣù ọjọ́ ìbí mi. Mo tún like September. September ni oṣù ọjọ́ ìbí ìyàwó mi. Mo tún like June. June ni oṣù ọjọ́ ìbí ọmọ mi. So gbogbo àwọn oṣù téè mi fẹ́ràn ni àwọn-- December ni mo fẹ́ràn jù ní gbogbo wọn torí fàájì, fàájì ní ẹ̀kúnrẹ́rẹ́ máa ń wà ní December.

Tí òtútù bá mú mi, mo máa ń mú aṣọ òtútù that's cardigan àbí sweater mo máa ń mú dání. Mo tun maa n wo socks then tó bá dálé tí mo bá fẹ́ sùn tí òtútù bá mú, mo máa ń da aṣọ, mo máa da, eh, blanket bora. Mo máa ń ti gbogbo window, a kì í ṣí window, a kì í ṣí ilẹ̀kùn kalẹ̀ nígbà òtútù. So nǹkan tí mo máa ń ṣe nìyẹn. Tí òtútù bá mú nǹkan tí mo dẹ̀ máa mú dání, tí òtútù bá mú ni yen, cardigan mo máa mú dání.

Mo máa ń lo ẹ̀rọ ìgbésókè tí mo bá ti lọ sí ibi tó jẹ́ pé floor tí mo fẹ́ lọ jìnà gan. Àmọ́ tí floor yẹn ò bá jìnà, mo máa ń lo àtẹ̀gùn. Ẹ̀rọ ìgbésókè tí mo máa ń lò tí floor yẹn bá ti bẹ̀re ní bíi fifth floor or fourth floor, fifth floor, sixth floor, seventh floor, eighth floor, ninth floor. Torí ibí iṣẹ́ wa, floor sixth floor, a ní ọ́fíìsì ní sixth floor. A dẹ̀ ń lọ sí ọ́fíìsì mi ní ninth floor. But ibi gangan tí èmi wà ground floor ni. So, anytime tí mo bá fẹ́ lọ sí sixth floor àbí ninth floor yẹn, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè.

À, ní tòótọ́ ìrìnàjò tí kò lọ bí mo ṣe rò ó. Òun ni ọjọ́ tí mo fẹ́ lọ ṣe traditional marriage, tí mo ti pe ẹ̀gbọ́n mi àwọn àti àwọn ìdílé mi tí a fẹ́ lọ ṣe traditional marriage ní Benue State. A ti ń kọ bí a ogo mọ́kànlá la ti gbéra láti Abuja táa ti ń lọ sí Benue. Táa wá dé kẹ́fì tí mọ́tò yẹn wá takú. Mọ́tò takú o, kò rín yín ó ṣà ń, ó ń, tiraka láti tú mọ́tò yẹn ṣe. À-à, aago méjìlá lù, aago kan lù, aago méjì lù, aago mẹ́ta lù, aago mẹ́rin lù torí ó ti yẹ ká ti dé ibẹ̀yẹn ní at least aago mẹ́ta. Torí ibẹ̀ ò jìnnà àti Abuja sí Benue kò jìnnà. Ọkùnrin yìn aago mẹ́ta ti lù, aago mẹ́rin ó ṣì wà lórí, ẹ́ẹ̀, títú mọ́tò ẹ ṣe ní gbogbo táa wà nínú ọkọ̀ yẹn á wá yarí. Ọ̀gbẹ́ni ó yá, "Lọ bá, lọ bá wa ọkọ̀ mi, or kó dá owó wa padà fún wa torí kò tíì lù, kò tí ì lọ jìnnà." À, ọjọ́ yẹn, ọjọ́ yẹn mo fẹ́ ṣé, kí ṣe kí n sunkún ni àbí kí n sọ pé ká padà ni àbí bá báwo? Mo kàn wa very confused mo ní "Ṣé èṣù, ṣé èṣù náà leléyìí ni àbí Olúwa ló ń arrange gbogbo kínní ni? Kí ló wá dé?" Honestly, ìrìnàjò tí ò yẹ kó ju bí wákàtí mẹ́rin láti ìgbà tá a ti gbéra. A gbéra ní nǹkan bí aago, aago mọ́kànlá títí aago mẹ́ta ló ti yẹ ká ti dé ibẹ̀yẹn àbí aago méjì. Aago mẹ́jọ alẹ́ la wá padà dé ibẹ̀yẹn. Honestly, mi ò rò o, mi ò rò o bí kínní yẹn ṣe lọ, bí ìrìnàjò yẹn ṣe ó lọ kì í ṣe bí mo ṣe rò ó. Olúwa ló sà kó wa yọ taá dele torí ọ̀nà yẹn gan ò dáa nígbà ọdún ìgbà December ló dẹ̀ a bọ́ sí.

Ẹn tí mo bá ti fẹ́ lọ síbi iṣẹ́ tí mo jí làárọ̀ tí mo ti wọ ojú ọ̀nà, anything tó bá ti, tó bá ti di nǹkan bí i seven, màá ti wọ inú ọkọ̀ kí n tó dé ibi iṣẹ́, ó máa ń tó nine. Ọ̀ọ́, tí ò bá sí traffic lójú ọ̀nà, then máa dé ibi iṣẹ́ ní eight thirty or to nine. Traffic ló máa ń jẹ́ kí n pẹ́ lójú ọ̀nà. So, è àti bi, àti ilé síbi iṣẹ́ mi kò ju one hour thirty minutes lọ pátápátá. Tó bá dẹ̀ jẹ́ pé èmi ló ń drive ni, tó jẹ́ private car ni, tí ò bá sí traffic, pátápátá one hour journey ni àbí forty five minutes. But tó rí traffic, à traffic máa ń wà dáadáa. So traffic yẹn ló máa ń jẹ́ ká ná bí two hours lójú ọ̀nà kí a tó dé ibi iṣẹ́.

Àwọn tí mo fẹ́ràn jù, kò s'ẹ́ni tí èmi ò fẹ́ràn, kò s'ẹ́ni tí èmi ń lé kúrò ní ọ̀dọ̀ mi. Gbogbo àwọn tó-- ta jọjọ ń ṣe papọ̀, àwọn oní ibi iṣẹ́, àwọn kò s'ẹ́ni tí mi ò fẹ́ràn. A fẹ́ ni tó jẹ́ pé, ìwà ẹ o lọ déédé pẹ̀lú ti tèmi, ẹni tó ń mugbo, ẹni tó ń mu sìgá, ẹni tó ń k'obinrin, ẹni tó ń parọ́, ẹni tó jẹ́ pé olè ni. En-en, èmi, èmi, èmi àti irú ẹni yẹn o lè, a a lè jọjọ máa ṣe ǹkan kan. But àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ẹni tan ń, tan ń, tan ní responsibility tan ń ṣe dáadáa, kò s'ẹ́ni tí mi ò fẹ́ràn. Ní ìdílé mi ò, ní ìdílé àwọn aná mi ò, kò s'ẹ́ni tí mi ò fẹ́ràn.

Àwọn èso témi fẹ́ràn láti máa jẹ jù, òun ni ìgòlòmọ̀ṣí that is, pineapple, mo like ẹ̀ dáadáa, mo tún like òroǹbó, mo tún like. So àwọn nǹkan tí mo like nìyẹn dáadáa.